Mo máa ń ṣètò ìmeèlì mi dáradára láti rí i dájú pé mò ń wò lójoojúmọ́. Mo máa ń ṣètò àwọn ìwé ìfiránṣẹ́ sí àwọn ènìyàn nípa ìmeèlì mi, mo sì máa ń gba àwọn ìránṣẹ́ ìwé láti ibòmíràn náà. Mo máa ń rí i dájú wípé ìmeèlì mi kún ojú òṣùwọ̀n bí ó ti yẹ kó rí ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe yoga. Pàápàá ojoojúmọ́ ni mo máa ń ṣe fún ìmúláradá àti fún ìlera ara mi. Nítorí pé yoga máa ń jẹ́ kí gbogbo ara ṣe dáadáa kí ó sì jí pépé bí ó ti yẹ kó rí.

Tí ó bá jẹ́ nípa ibi ìsinmi, èmi fẹ́ràn láti máa lọ sí ilé ìgbafẹ́ láti lọ sinmi. Ibi tí mo fẹ́ràn jùlọ láti sinmi ni ilé ìgbafẹ́, nítorí pé mo máa rí oúnjẹ tí ó wù mí jẹ, mo sì máa ní ibi tí ó wù mí láti sùn dáradára.